Bẹ́ẹ̀ni, òun ni nọ́mbà orí ilé tí mo gba láti ọ̀dọ̀ ìjọba fún mi láti lè máa lò nígbà náà. Òun ni mo sì ní ní àkókò báyìí. Òun ni mo máa n lò tí n bá fẹ́ ṣe ohunkóhun ní ọ̀dọ̀ ìjọba tàbí kí ìjọba bá fẹ́ ṣe ohunkóhun fún wa.

Ó ṣe díẹ̀ seyin ti mo keyin lọ wo ẹ̀yìn mi, ṣùgbọ́n lóòrèkóòrè mo máa ń lọ sí ẹ̀yìn ilé mi láti lọ wo àwọn ohun tí ó ń bẹ níbí bẹ̀. Nítorí pé ohun tí ń bá lọ níbí ba i mo máa ń fi ìtọ́jú sí ẹ̀yìn mi dáradára kí ó ba lè wà ní didúró kín nǹkan kí nǹkan àbí abá wọn kankan kó má ṣe máa dúró sí bí bẹ̀.

Mo máa ń paro ọkàn nígbà tí m bá ti wá ri wípé awon nkan fẹ́ máa ṣe mí ní kipi kiti lọ́kàn. Mo máa ń ṣe ọkàn mi kí inú rẹ bá lè máa dùn. Ọkàn mi mo lè tún máa ń wò dáradára tí bá ń lọ síbi kíbi kí má ṣe rí ogun nǹkan tó máa máa dá mi dúró. Mo máa ń jẹ́ kí ọkàn mi máa mọ́ sí àwọn ènìyàn torí kí ìbùkún bá lè máa wọ sọ̀kànní mi dáradára.

Mo fẹ́ran aṣọ oléku lọ́pọ̀lọpọ̀. Èyí tí olófi rẹ̀ torí pé òfi yen aṣọ wa ní ilẹ̀ yìí. Mo sì fẹ́ran rẹ̀ lọ́pọ̀lọpọ̀. Àgàgà tí wọ́n bá ti fi bá mi rán oléku, ó máa ń múnu mí dún, ó máa ń gbé àwọ̀ mi yọ ó sì máa ń gbé bí gbogbo ara mi ṣe rí. A gbé mi lárugẹ dáradára.

Mo máa ń tọ́jú ara mi, ní oṣooṣù mo máa ń rí wipé mo dé ọ̀dọ̀ dókítà ní ẹ̀ẹ̀kọ̀okan láti ṣe àyẹ̀wò ara mi láti mọ ohun tó ń lọ nínú àgọ́ ara mi. Ìgbà mìíràn mo máa ń mọ ridaju wípé mo jẹ ohun tó dára, mo jẹ ohun tó ń ṣara lóore láti lè fún ara mi ní okun ìlera pípé.

Mo máa ń bá wọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́ gẹ́gẹ́ bí iṣẹ́ ṣe rí torí pé mi ò fẹ́ ohun tí ẹni kan á sọ pé mò ń gbéra ga sí wọn. Mo sì máa jẹ́ kí wọ́n mọ̀ wípé iṣẹ́ ni iṣẹ́ torí bẹ́ẹ̀ bí iṣẹ́ bá dé tí a bá fẹ́ ṣiṣẹ́ a kì ń bá wọn ṣe bí ẹlẹ́gbẹ́. A bá wọn ṣe bíi wípé iṣẹ́ là ń ṣe lásìkò náà. Tí ṣẹ́ bá parí a á ṣe bí ẹlẹ́gbẹ́ náà.

Ibùdó tó bá ti níí ṣe pẹ̀lú iṣẹ́ mi, òun ni mo máa ń gbé lákòókò náà. Máa dẹ̀ bá wọn sọ̀rọ̀. Tí n bá ti gbe, màá tẹ orí aláwọ̀ ewé tó ń bẹ níbi bẹ̀, tàbí kí tẹ èyí ọfà tí yóò fi ẹnu sí ọkọ̀ kan ní apá ọ̀tún, màá fà mọ́ra, màá gbe, màá bá wọn sọ̀rọ̀ bí ó ti yẹ. Tí ó bá dẹ̀ jẹ́ wípé èyí èyí tí òun ń ṣiṣẹ́ ni, tó jẹ́ bí tèmi ni, gbogbo wọn máa n mọ̀ akókó tí mò ń wà bí i bí i ṣe. Ṣùgbọ́n tí ó bá jẹ́ ohun tí ó ṣe pàtàkì ni, màá gbe, màá jẹ́ kan mọ̀ pé mo wà ń bí i ṣe. Yàtọ̀ sí ìgbà tí bá jẹ́ àsìkò ìjẹun mi, mo máa ń bá wọn sọ̀rọ̀ dáradára.

Bẹ́ẹ̀ni, nígbà náà ni ẹ̀rọ mi, ẹ̀rọ ayárabíàṣá mi, ó sonù lọ́jọ́ náà. Á mi wá sì lè rí owó àtètète rà torí pé rírà mi. Mo fẹ́ kin ra èyí tí ó máa tún dáa ju ti tẹ́lẹ̀ lọ. Mo wá ní sùúrù fún ọjọ́ kan. Mi ì lè lo ẹ̀rọ ayárabíàṣá. Gbogbo nǹkan tí mo kan ṣe lásìkò náà ni kí n wo ẹ̀rọ ọlọgbọ́n tí ń bẹ nínú ìyẹ̀wò mi.

Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn ìbòòrùn torí ìgbà mìíràn òòrùn máa ń mú, máa ń, òòrùn máa ń mú tí eruku máa ń wà. Mo máa fẹ́ràn láti borí mi kí ìdọ̀tí má bá wò ó. Ìgbà mìíràn mo máa ń fẹ́ràn láti lò ìbòòrùn torí tí ń bá ti ṣerun mi, mi fẹ́ ń túnrun mi kiri kí orí yá ká yà ká torí pé ère ni sí ń sọnìí lọ́jọ́. Ìgbà, ìgbà mìíràn màá lò ìbòòrùn torí mi fẹ́ kí òtútù máa gba orí mi, máa yọ mí lẹ́nu. Ìgbà mìíràn mo máa ń lò ìbòòrùn torí òòrùn, màá rẹ̀ fẹ́rẹ̀ẹ́ kí ìbòòrùn náà, ìbòòrùn torí pé ó máa ń mú mi rí bí àgbà. Màá lò ìbòòrùn, màá gbe sí ìpèlé mi, màá sì fi ṣákọ. Tí ń bá ti lòde tí oní, onílù gángan wà, ó máa ń mú inú mi dùn. Màá wá máa bẹ̀rẹ̀, màá máa jó, màá fi ìbòòrùn torí sórí. Ìbòòrùn tí mo fi ṣe pèlé, màá wá dìmú pẹ̀lú ọwọ́ méjèèjì, máa jù idímí ṣótùn, jù idímí ṣóṣì, màá gbé mèkẹ́lẹ̀mèkẹ́ pẹ̀lú tẹsẹ̀ mi.

Ó ṣe díẹ̀ sẹ́yìn nígbà náà torí pé mo, ìgbà tí mo pàdé wọn ní ẹ̀rọ fesibúùkù lórí fesibúùkù, a sọ̀rọ̀ dáadáa, ó pẹ́ gàn. Ìgbà náà wọ́n gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ti wásapù mi láti lè máa bá mi sọ̀rọ̀ lórí wásapù. Láti ìgbà yẹn náà ni a ti wá máa ń sọ̀rọ̀. Ṣùgbọ́n òún, ó tún ṣe díẹ̀ sẹ́yìn. Ẹ mọ̀ pé bí wọ́n ṣe sọ, ogún ọmọdé kò lè ṣeré fún ogún ọdún. Bí a tún ṣe pín yà nígbà kankan nìyẹn, ó wá di ẹ̀kọ̀kan la máa ń bá ara wa sọ̀rọ̀ torí àwọn náà wọ́n gbajúmọ̀ iṣẹ́ wọn gẹ́gẹ́ bí tèmi lọ torí pé èmi sì máa ń sọ pé èmi gbajúmọ̀ iṣẹ́. Ṣùgbọ́n àwọn gbajúmọ̀ iṣẹ́ wọn jù mí lọ torí iṣẹ́ wọn, wọ́n ní ọ̀gá ilé iṣẹ́, àwọn kì í ṣe ọ̀gá ilé iṣẹ́, a ṣiṣẹ́ fún ni ní wọ́n ń ṣe. Ṣùgbọ́n iṣẹ́ náà ó máa ń gba ọ̀pọ̀lọpọ̀ àkókò lọ́dọ̀ wọn láti lè ṣe. Torí bẹ́ẹ̀ èmi àti wọn a kì n sọ̀rọ̀ déédéé nígbà náà. Bẹ́ẹ̀ ni ohun tí ó fàá nìyẹn. Àwọn sì jẹni gidi, wọ́n jẹ́ ọ̀yààyà ènìyàn.

Tí n bá ti gbàyè níbi iṣẹ́, àsìkò náà mo máa fi ń gbọ́ta àwọn ẹbí mi dáradára torí wípé mo máa fẹ́ mọ bí ó ṣe ń lọ gan-an gan, ó yàtọ̀ sí fídíò tí wọ́n máa ń ṣe fún mi lórí afẹ́fẹ́, màá fẹ́ mọ èdùn ọkàn gan-an gan tí ó ń lọ láàárín wọn. Bẹ́ẹ̀ ni mo sì máa ráyè gbọ́ ti ẹbí mi. Ìgbà mìíràn bí ọdún tó bá kẹ́, oṣù tó bá kẹ́yìn ọdún èyí oṣù kejì àbí oṣù méjì tí wọ́n bá ń ṣe, màá rí pé pé mò ń yọjú sí wọn ní àsìkò láti mọ bí ó ṣe ń lọ ní sàkání wọn.

Tí n bá sín mo máa ń bo imú mi torí wípé mi ò fẹ́ kí ikùn imú mi kó ta sí ẹni kankan lára ní àkókò náà. Mi ò sì nífẹ̀ẹ́ nǹkan tí ó máa so èmi náà lára tí n bá ṣe fún ẹnikẹ́ni. Torí bẹ́ẹ̀ tí n bá sín, màá bo imú mi, màá sì sanwó mi lóòrèkóòrè torí ìgbàkígbà ni oúnjẹ léwọ le tan mí wá.

Ohun tí mo fẹ́ràn lórí rẹ̀ ni ẹran tí a máa ń fi sí i àti àwọn ohun, ohun bí i tẹ̀bẹ̀tẹ̀bẹ̀ tí à ń tẹ sí i. Mo dẹ̀ fẹ́ràn fífà tó máa ń fà á tí ìyá bá fẹ́ mu jẹ. Mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀. Mo dẹ̀ fẹ́ràn bí ó ṣe máa ń dùn mi sí nígbà mìíràn. Mo fẹ́ràn ẹran yíyan tí wọ́n ń gbẹ́lé lórí àti ti adìẹ yíyan tí a ń bọ̀ lé lórí. Ó máa ń mu dùn.

Mo máa ń tọ́jú èékánná mi, mà á sanwó mi dáradára, mà á fi ǹnkan fi yo ìdọ̀tí tó bá wa ní èékánná mi, mà á san tinú tinú, màá ge. Tí n bá ti rẹ́ èékánná mi, màá wa tọ́ ohun síi láti lè mú kí ó rẹwà. Ìgbà mìíràn, màá tọ́ pẹ́ńtì, màá tọ síi láti lè mú rẹwà dáradára.

Mo fẹ́ràn ẹ̀ gan, torí pé ó máa ń mú mi rán tí ayé àwọn bàbá bàbá wa ní ilé ìṣẹ̀mbáyé. Ó rẹwà to pọ̀, ó máa ń gbé àṣà lárugẹ, ó máa ń mú wa ri ohun tí ó ń ṣẹlẹ̀ ní àyíká, ohun tí ó ti ṣẹlẹ̀ rí, ohun tí àwọn bàbá wa dojú kọ, ohun tí wọ́n gbádùn, ó máa ń mú mi rán tí rẹ̀. Torí bẹ́ẹ̀, ó pẹ̀lú ìdí tí mo máa fi ń fẹ́ràn ìyá bàbá bàbá mi láti lè máa sọ ìtàn gidi fún mi, torí pé tí n bá ti lọ ilé ìṣẹ̀mbáyé, a tun lè sọ ìtàn èyí tó ṣẹlẹ̀ nígbà náà láti lè fi ró pẹ̀lú àwòrán tí mo rí àti àwọn.

Ìgbà tí mo wá ṣètan àti kọ́ ṣíṣe, mo rí ìpàdé pẹ̀lú ti àwọn ẹlẹ́rọ ayélujára àti àwọn ẹ̀rọ oníná tí èyí tí ó ń lo ọrùn tí wọ́n wá nígbà náà. Torí pé ìgbà tí wọ́n wá nígbà náà, ó nílò láti gùnkè lọ sí orí ilé láti lè gbele lórí láti fi sun energy.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìdáàbòbò orun sára gaga ní òwuro tí n ko kúrò nílé. Torí mi mọ ibi tí iṣẹ́ mi lè gbé mi lọ mií i simọ̀nà tí mo lè dédé gbà. Wipe boya mo fẹ́ rìn níbí kankan tí òòrùn wà, mo máa ń lo ìdáàbòbò orun fún ara mi kó má ba bà ojú mi jẹ́ kí òrùn má ba mú ojú mi dúdú tàbí kí ó ṣe sí apá kan. Tí n bá ti lo ìdáàbòbò hàn, ó máa mú ojú mi dán gẹrẹ́gẹrẹ́. Kò sí ohunkóhun tí ó da ojú mi láàmú, kò sí ohunkóhun tí ó mú ojú mi ní àwọ̀ méjì tàbí mẹ́rin. Torí pé mo bá lo ìdáàbòbò hàn, ojú mi máa rẹwà síi.

Máa ń wo ọjà tí ń bá rà kí n wo ìgbà tí ó máa bàjẹ́ torí wípé ọdún tó máa ń bàjẹ́, ọdún tí wọ́n ṣe wọ́n ń kọ́ sí lára àti ọdún tó máa bàjẹ́ wọ́n ń kọ́ sí lára. Kí n tó ra ọjà kankan èmi máa ń rí dájú wípé kì í ṣe ọjà tó jẹ́ pé ó máa bàjẹ́ lọ́dún tí mo fẹ́ rà yìí. Bẹ́ẹ̀ ni, kí bá dẹ̀ ti rà sórí igbá, mo máa ń rí dájú wípé mo kó sílé ibi ta máa ń kọjà pamọ́ sí tí kì í ṣe ibi tí ó máa ti ń bà nǹkan jẹ́ ní àkókò bí mo ṣe máa ń rí dájú náà nìyẹn. Màá tún rí dájú wípé kò sí eruku lórí rẹ̀. Màá rí dájú wípé mo nu kó ba lè dán si tí ó ba lè jẹ́ nǹkan tí ojú àwọn oníbàárà àkọ́kọ́ sọ sí tọ́ bá dé láti rà. Mo sì máa tún rí wípé mo jẹ́ kí ọjà náà ó wà níbi bí wọ́n ṣe jẹ́ kó wà. Wípé kó wà ní ibi tí ó gbóná jù, ibi tí ó sì tutù jù, ibi tí ọjà tì lè dúró dáradára láì tètè bàjẹ́.

Tí n bá ti rí pé ọkọ̀ mi dá dúró ní àkókò náà, èmi á sì sọ̀kalẹ̀, màá ṣí ilé ọpọlọ rẹ̀ láti wo ohunkóhun tí ní agbára ọkọ̀ náà, màá ṣe agbára ọkọ̀ náà láti wo ohunkóhun tí ó bá ń dà láàmú. Tó bá jẹ́ èyí tí mo lè fi ọwọ́ ara mi ṣe lásìkò náà, màá ṣe. Tó bá jẹ́ èyí tí mi ò lè fi ọwọ́ ara mi ṣe, màá sì pe mẹkálíkì tí ń bá wa ṣe tàbí dókítà ọlọ́kọ̀ tí ń ṣe, bí a ti ṣe ń pè wọ́n nìhun. Ṣùgbọ́n nígbà kọ̀ọ̀kan mo máa ń rí pé tí ń bá, tí ó bá ti jẹ́ ìgbà ìparí oṣù, mo máa ń rí pé mo pè é láti lè bá mi yẹ ṣe àyẹ̀wò ọkọ̀ mi náà.

Mo fẹ́ràn oúnjẹ mi gidi gan an, ṣùgbọ́n tí n bá ń se oúnjẹ lọ́wọ́ tí àlejò bá dé tàbí tí àlejò pé mi pé ohun fẹ́ rí mi, mo ma ríi wípé mo si fún un ní oúnjẹ torí pé mi ò ń se aládàáni kan jẹ. Tí n bá ti ń se oúnjẹ, mo máa ń fi sí oúnjẹ tí n bá se torí a mọ ẹni tí ń bọ̀ lákòókò náà. Olólùfẹ́ mi lè deede yọjú sí mi, kò ní dá kín sèṣẹ́ máa rò wípé kí ni mo fẹ́ fún un jẹ. Èmi tí ẹ̀ fẹ́ran oúnjẹ lọ́pọ̀lọpọ̀, mo fẹ́ran kí n jẹun kí n yó, kì ń ṣe pé kí n jẹun kébì má a pa mí.

Mo fẹ́ràn bàtà ṣoṣoro, mo fẹ́ràn bàtà gogoro, mo sì fẹ́ràn bàtà alátẹ̀sẹ̀ sí torí wipé bàtà alátẹ̀sẹ̀ sí ó máa ń mú mi yára láti ṣe ohun tí n bá fẹ́ ṣe. Bàtà gogoro ìgbà mìíràn mo máa ń wọ̀ lọ síbi iṣẹ́ tí bá ń retí àwọn oníbàárà tó ṣe pàtàkì. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo fẹ́ràn kí n máa wọ̀ lọ sóde torí pé ó máa ń gbé mi lárugẹ. Ìgbà mìíràn, mo máa ń fẹ́ràn bàtà tí àwọn èyí tí ó ń bò orí ẹsẹ̀ mi déédéé, mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀.

Mo ma n jí ní òwúrọ̀. Ìgbà mìíràn, ìgbà tí a igba mo kọ́kọ́ bẹ̀rẹ̀ ibi iṣẹ́, mo ma n gbé ago tí màá ma sọ fún mi wípé òwúrọ̀ ti mọ́. Ago tí mo ma n fi sí àkókò tí mo fẹ́ jí, mo ma n gbé sílẹ̀ gbẹ. Ṣùgbọ́n ìgbà tó yá, mo ti wá darapọ̀, ó ti wá yé mi láti lè tètè máa jí lákòókò náà. Mi ò wa nílò láti lo ago náà nígbà mìíràn tí màá ti tà jí. Tí bá dẹ̀ tí jí, màá ti dáná, màá nu àyíká lórí ibùsùn mi, màá sì jẹun kí n wẹ̀.

Mo máa ń ṣèdọ̀gbà láàárín ìgbésí ayé mi torí pé mo jẹ́ ẹni tí mi ò kí ń máa ń fi ìgbésí ayé mi pa iṣẹ́ lára. Ayé, ayé ìgbésí ayé ọ̀tọ̀. Ìgbésí ayé mi náà ní iṣẹ́ o, ṣùgbọ́n ààyè iṣẹ́ ọ̀tọ̀, ààyè eré ọ̀tọ̀. Ìgbà tí mbá ń ṣiṣẹ́, òwuró ni màá ti lọ. Yàtọ̀ sí ọjọ́ tí mo bá níṣẹ́ náà lọ́jọ́ náà. Ṣùgbọ́n títẹ́ tí ọ̀sẹ̀, ìparí ọ̀sẹ̀, lè mi tí mo máa n ráyè láti gbéra mi jáde tàbí olólùfẹ́ mi wá gbé mi jáde tàbí kí n fi sùn, kí n fi ṣeré bó ṣe wù mí, kí n lọ ra ǹkan wálé tí màá jẹ lásìkò náà, mi ò fi wọ́n pa'ra o torí pé mo ní láti múra sí iṣẹ́ mi. Iṣẹ́ la fi ń dẹni gíga. Bàbá mi lè lówó lọ́wọ́, kí ìyá mi lẹ́ṣin lékan, tí n bá gbójú lé wọn, mo, mo, mo, mo sọ́tàn ni, ni un torí bẹ́ẹ̀ ni mi ò kí ń jẹ́ agbojúlé ogún kankan.

Bẹ́ẹ̀ni, lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà. Torí pé àwọn ìgbà kọ̀ọ̀kan wà tó yẹ pé kò sí iṣẹ́ fún mi nígbà náà mo gba ayẹ iṣẹ́. Mo lè ní àwọn ohun tí mi ò tí ì parí tán, mà á parí rẹ̀ láti ilé tàbí ìparí ọ̀sẹ̀. Àwọn iṣẹ́ ta bá ṣekú ma fojú ba láti rí pé mo parí rẹ̀ ká tó wọ̀ ọ̀sẹ̀ tuntun. Torí ọ̀sẹ̀ tuntun iṣẹ́ tuntun ìmíràn náà ló tún gbé dé.

Mo máa ń sùn ní ọ̀sán nígbà tí mo bá wà nílé. Sùgbọ́n nídi iṣẹ́, mi ò ń sùn ní ọ̀sán. Àyàfi tí n bá jẹ́ún, màá kọ́ fẹ̀yìnlélẹ̀ fún ìgbà díẹ̀. Mi ń sùn lọ́sàn níbi iṣẹ́. Ẹ̀yinlélẹ̀ tí mo dẹ̀ wíwun kí n fẹ̀yìntí ara àga mi ni. Kì í ṣe kí n gbórí lé tábìlù mi, torí pé tábìlù mi kì í ṣe ibi tí mo ti lè máa sùn.

Ó dára púpọ̀ ju tí àtẹ̀yìnwálọ ti máa ń mú inú mi rí bákan bákan, torí pé tí àtẹ̀yìnwálọ kò kóra jọ lọ́pọ̀lọpọ̀ mo sì ná owó. Ó dùn mí, ó dùn mí gan, ó dùn mí ṣùgbọ́n Olúwa padà fèrè si iṣẹ́ mi, ó sì mú inú mi dùn láti inú wa tọkàn tọkàn. Inú mi sì dùn.

Bẹ́ẹ̀ni, mo ti lọ sí àgọ́ rí, ṣùgbọ́n ó kì ń ṣe wípé mi ni wọ́n mú lọ bẹ̀ o. Mo lọ fi ẹjọ́ ènìyàn sùn níbi bẹ̀ ni. Ẹni náà fẹ́ máa yọ mí lẹ́nu torí pé ó ń ṣe ilára. Ó dẹ̀ ti sọ àwọn ọ̀rọ̀ kan tí ó yẹ́ kí ó sọ. Òun ni mo ṣe gbé lọ sí àgọ́ láti lè jẹ́ kí ó kọ ìwé wípé òun ò ní yọ mí lẹ́nu mọ́, òun ò sì ní yọ ilé iṣẹ́ mi lẹ́nu nígbà kankan. Torí bẹ́ẹ̀ ni mo gbé lọ sí àgọ́. Torí tí ó bá padà dán irú ẹ̀ wo, màá pe àwọn ọlọ́pàá síi láti lè jẹ́ kí ó ríi wípé òun kọ ìwé tẹ́lẹ̀ wípé òun ò ní yọ mí lẹ́nu mọ́ títí.

Ìṣẹ́ ago mẹ́ta, ago mẹ́wàá díní ìsẹ̀jú kan tí mo máa fí ń rìn lọ sí ibi iṣẹ́ mi. Ọ̀nà náà jìn ṣùgbọ́n torí ọkọ̀ mi kò ń jẹ́ kín lò tó ó, iye bẹ́ẹ̀ kò jẹ́ kín lò tó rárá torí ọkọ̀ mi ó yára pàápàá ṣùgbọ́n ohun tí máa ń mú mi pẹ́ níbi ibẹ̀ ni màá pẹ́.

Ìbọ̀sẹ̀ tó máà ń mú ẹsẹ̀ mi rẹwà, òhun ni mo fẹ́. Èyí pupa àti èyí aláwọ̀ ewé, ọ̀hun ni mo fẹ́ràn. Dúdú ni ẹ̀ẹ̀kan kan torí kò sóhun táa bá wọ dúdú mọ́ tí kò kín rẹwà. Ṣùgbọ́n mo fẹ́ràn bàtà ṣòṣòro. Mo dẹ̀ fẹ́ràn ìbọ̀sẹ̀ tí ó dára, tí ó ki dáradára, tí òní le gbé òtútù wọ̀ mí lẹ́sẹ̀.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn oúnjẹ jù. Oúnjẹ tí mo sì fẹ́ràn jù ni ìrẹsì torí wípé bí wọ́n ṣe máa ń bá mi ń dín ata le lórí, torí bẹ́ẹ̀ náà ni mo sì fẹ́ràn èkuru aláta. Torí àwọn ẹ̀mí ìran máa ń sọ wípé ọmọ ẹlẹ́gbẹ́ ni ń jẹ èkuru ṣùgbọ́n tẹ̀mi yàtọ̀, mo ń ma èkuru jẹ kó dà mo máa ń fẹ̀yìǹ géka mi jẹ tí bá ti jẹ àgàgà àwọn inú ẹran tí ń oríṣìíríṣìí àti pọ̀ mọ́ kíkà tí màá ń bẹ inú rẹ̀.

À, bẹ́ẹ̀ni lẹ́ẹ̀kọ̀kan. Mo máa fẹ́ràn kí n máa rin òkè gágà bíi àwọn òkè tí ó ga torí pé ó máa ń mú mi ń kojú ohunkóhun. Ó de máa ń ti n fún mi ní ẹ̀mí láti ní ìgboyà láti lè ṣe ohunkóhun tí bá ń ṣe nídi iṣẹ́ mi. Torí bẹ́ẹ̀ mo sì máa ń fẹ́ràn láti gùn òkè torí tí n bá ti ń gùn òkè, màá máa rí gbogbo nǹkan ní ìrọ̀rùn. Màá máa rí pé àwọn ohun tó dàbí líle líle ó ń di ìrọ̀rùn fún mi. Òun ni mo torí fẹ́ràn àti máa gùn òkè.

Bẹ́ẹ̀ni mo ma ń kà ádéhùn nígbà gbọ̀ngàn ṣùgbọ́n mi ò fẹ́ràn kí ń má a ṣe àdéhùn láì musẹ torí bẹ́ẹ̀ mo ma ń kà ádéhùn sí i mo sì má a n kà ádéhùn kí n ba lè gbọ́ kí ẹni tí a jọ n sàdéhùn náà kò ba lè gbọ́ ohun tí mò ń sọ dáradára torí mi ò fẹ́ràn kí ǹkan kí ó má a sọ tàbí ṣùgbọ́n wípé à ohun ò gbọ́ ohun ò sọ bẹ́ẹ̀ ohun ò wí bẹ́ẹ̀ mi sì kà á bẹ́ẹ̀ torí bẹ́ẹ̀ ni mo ṣe máa ń kà á dáradára láti lè jẹ́ kó mọ ohun bí àdéhùn náà se rí.

Rárá o, èmi kì í lo òògùn ní gbogbo ìgbà o. Ṣùgbọ́n mo máa ń lo òògùn lẹ́ẹ̀kọ̀kan tí n bá rí bí ara mi ṣe rí. Ìgbà míràn tí ó bá ti rẹ̀ mí gidi nílé iṣẹ́, tí n bá ti délé, màá wóògùn ara rí wolò tàbí kí n lo òògùn tí ó má a mú gbogbo ara mi ta bíọ́ńbíọ́ń lásìkò náà torí mi fẹ́ràn láti má níléra tó dára tó pẹ́pẹ́ lára mi. Mo má a fẹ́ràn kí ara mi dá gara gara.

Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn kí n gbé àpò ẹyìn torí pé mo fẹ́ràn ẹyìn. Oríṣìíríṣìí nìsìnbẹ nínú ẹyìn. A ní, a ní èkùrọ́ nínú ẹyìn, a sì tún ní epo nínú ẹyìn. Èyí tí a bá ti gba epo lára aṣọ ẹyìn tán, a sì fi ìsàfúrẹ̀, a fi dáná, òun ni a ń pè ní Ògùṣọ̀. Tẹ́wọrí, kí ni ẹ̀yìn inú ìsàfúrẹ̀ la tún máa fi ń ṣe ìkò-ìkòríko sí iwájú ilé wa láti lẹ́tẹ̀. Èyí táwọn èèyàn máa ń pè, á wá dàbí ilẹ̀ ọ̀tọ̀, kò ní dàbí ilé oníyẹ̀pẹ̀. Oríṣìíríṣìí ǹkan la fi ń ṣe yan, torí bẹ́ẹ̀ mo sì fẹ́ràn ẹ̀yìn. Nínú ẹyìn la ti rí epo, nínú ẹyìn la ti rí Ògùṣọ̀, nínú ẹyìn la ti rí ò karakoro karakoro tí a máa ń lò sílẹ̀, nínú ẹyìn náà la tuntun rí àdí. Oríṣìíríṣìí ǹkan ló pọ̀ nínú ẹyìn. Torí bẹ́ẹ̀ ni mo ṣe rí fẹ́ràn láti máa gbé àpò ẹyìn nígbà kankan.

Bẹ́ẹ̀ni, èmi ti fúnni l'ẹ́jẹ̀ rí torí pé ẹ̀jẹ̀ mi ó jẹ́ ẹ̀jẹ̀ tí wọ́n lè fúnni, òun ni mo torí máa ń fúnni lẹ́jẹ̀. Lẹ́ẹ̀kọ̀kan tí bá rí b'ẹ́jẹ̀ mi ṣe pọ̀ síi, mo lè lọ sí ilé ìwòsàn láti lọ rèé fi ẹ̀jẹ̀ sílẹ̀ fún àwọn tí ó nílò ẹ̀jẹ̀. Ìgbà mìíràn wọ́n máa ń fún wa ní mílíìkì kí a múle lórí, ìgbà mìíràn wọ́n ń fún wa ní nǹkan kan, ìgbà mìíràn èmi fún ara mi ni màá ra oògùn ẹ̀jẹ̀ tí ó máa mú mi lára pípé tí ó ní oríṣiríṣi èròjà tí ó ń ṣe ni lára lóore, òun ni mo máa ń lò nígbà náà.

Rárá o, èmi kò tíì ṣìnà rí. Ṣùgbọ́n ọjọ́ kan tí ó fẹ́ dàgbà ni pé mo fẹ́ ṣìnà, mo ya tètè béèrè lọ́wọ́ àwọn ènìyàn tàbí èyí tí áàpù tí a máa ń lò fi ń júwe ọ̀nà fún ni lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, lórí ẹ̀rọ ayélujára mi tí mo máa ń lò. Òun ni mo lè sọ wípé mo máa ń lò nígbà náà. Màá wá tàn sílẹ̀ tí bá ti tàn, maa màá fọwọ́ gún ojú ṣàkanni tí mo rí pé mo wà, màá wa sì fọwọ́ fà sẹ́yìn láti rí ibi tí ó ń gbé mi lọ. Tí bá ti ríbi ródóródó òún, màá sì pe ẹni tí mo fẹ́ lọ bá wípé àyíká agbègbè bí eléyi ni mo wà o. Yóò sì sọ fún mi wípé ibi báyìí ni màá yà sí tàbí ibi báyìí ni màá dúró sí. Torí bẹ́ẹ̀, àti ìgbà tí mo ti ní ẹ̀rọ ayélujára mi, mo máa ń ṣì ń lo áàpù náà láti lè mọ ibi pàtó tí mò ń lọ lákòókò náà.

Mo fẹ́ràn eré lọ́pọ̀lọpọ̀. Eré idán jẹ́ eré tí oríṣiríṣi máa ń wà nínú rẹ̀. Igba mìíràn a máa rí àwọn nǹkan lọ́wọ́ ẹni tí ó ń ṣe eré idán, ìgbà mìíràn a sì pòórá níwájú wa. Torí bẹ́ẹ̀ èmi tan bàbá ààlàó lọ láti lè fi ìdí rẹ̀ hàn mí lọ́pọ̀lọpọ̀. Torí ìgbà tí mo wà ní èwe mo máa ń kọ́ àwọn ọmọ jọ dáradára tí mo máa ń kọ́ wọn ní ìdáni lẹ́kọ̀ọ́. Torí mo dẹ̀ rí i pé ohun tí wọ́n máa ń fẹ́ láti lọ ń wò ni wọ́n kì í máa wá sí ilé ìwé láti kọ́ ẹ̀kọ́. Mo wá lọ tan ọ̀dọ̀ bàbá ààlàó lọ. Bàbá ààlàó wá ṣàlàyé fún mi bí wọ́n ṣe ń ṣe. Èmi náà sì wá máa ń ṣe nílé ẹ̀kọ́ láti lè mú àwọn ọmọdé máa wá sílé ẹ̀kọ́. Tí a bá ṣeré díẹ̀, a kọ́ ẹ̀kọ́ díẹ̀. Bí mo ṣe wá máa ń ṣe fún wọn nígbà náà nìyẹn láti lè jẹ́ kí wọ́n máa wá sílé ìwé.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ wíwẹ̀ torí ìgbà mìíràn màá ma rò wípé kò da kí ń fi aṣọ tí mo fi ń bora kí ń má fi wẹ̀. Ìdí náà ni mo torí gbìyànjú láti ní aṣọ tí mo fi ń wẹ̀. Tí n bá fẹ́ wẹ̀, máa lo aṣọ òun náà láti lè finura. Ìgbà mìíràn tí n bá fẹ́ wẹ̀ lọ́dọ̀, mo máa ń fi aṣọ náà máa fi ń wẹ̀ lọ́dọ̀ nígbàkúgbà. Bẹ́ẹ̀ ni mo ṣe máa ń ṣe ní gbogbo ìgbà. Kí ó ba lè da náà ni mo ṣè máa ń ṣe láti lè má jẹ́ kí n bá lè máa po aṣọ òde mi mọ aṣọ ẹwẹ̀ mi. Mo ní láti yá lọ́tọ̀, só dà kò ní máa rùn.

Bẹ́ẹ̀ni, ó ṣe dandan fún mi láti máa pa àwọn fáìlì mi pọ̀ torí pé ní orí tábùlù mi tí n bá ṣe iṣẹ́ tán pé kí tí n bá ti kó àwọn èyí tí mo rí pé ó ṣe tí mi ò tíì parí tán kí n ṣe wọ́n tán, màá pa àwọn fáìlì mi pọ̀, màá tò wọ́n jọ sí orí tábùlù mi tàbí kí n lọ sí orí ṣẹ́ẹ̀fù mi láti kó wọn sí torí pé mo máa ń fẹ́ràn kí ń máa ṣe ètò gbogbo ohun létòótò ní ilé iṣẹ́ láti lè má darúmọ́jú tàbí láti lè máa darúmọ́ mi torí tí mi bá sí ní ilé iṣẹ́ lọ́jọ́ náà, òṣìṣẹ́ mi a lè ráyè àti tètè bá mi ṣe ní déédéé.

Mo rántí ìgbà ọmọdé mi tó pa mí lẹ́rìn-ín lọ́pọ̀lọpọ̀. Òun ni ìgbà tí a máa ń jókòó síta kó tó di wípé a pàlọ́. Bọ̀dá Kamoru ìyẹn ọmọ bàbá Alao, á wá máa, wá máa ṣe idán tí bàbá rẹ̀ máa ń ṣe fún wa. Nǹkan tó dẹ̀ máa ń mú u pa mí lẹ́rìn-ín ni wípé èmi ti mọ̀ di idán náà, màá máa ń rẹ́rìn-ín gidi gan níbi tí n bá wà, débí wípé àwọn ènìyàn á máa wò mí, wọ́n wá ní máa wo idán tó ń ṣe mọ́. Ó wá di ọjọ́ kan, ó wá pè mí, ó ní "Adébísí, ṣọ ara rẹ o, torí wípé gbogbo ìgbà tí n bá ti ń ṣe idán, ìwọ làwọn ènìyàn máa ń wò, wọ́n ò ráyè ń wo idán tèmi." Èmi a máa sọ fún un wípé "Kamoru, má bínu, èmi ò, èmi ò rẹ́rìn-ín sí ọ, mò ń rẹ́rìn-ín tèmi ni." Ó wá sọ fún èmi wípé "Adébísí, ṣe idán, ṣé ẹ̀rín rẹ jẹ́ gẹ́gẹ́ bíi idán ni tí wọ́n fi ń wò rẹ?" Mo wá bù ká kàá kàá kàá kàá kàá kàá. Ó wá pòṣè kúrò ní iwájú mi, torí wípé ó ti tó àsìkò àlọ́ tí ìyá ìyá mi àgbà máa ń sọ fún wa. Gbogbo wa wá lọ jókòó, àlọ́ náà wá mú wa padà rẹ́ torí wípé àlọ́ á túbọ̀ ó wá lọ wá bí ó ṣe wá padà mú wa rẹ́, àìdọ́rẹ́ ènìyàn. Dè ní òní yí tí n bá ti ń rántí ọ̀rọ̀ idán, mo máa ń rántí Kamoru àti ọ̀rọ̀ rẹ̀ sí mi.

Òòru máa ń dùn, ṣùgbọ́n òòru máa ń mú mi rántí ọjọ́ kejì tí òòrun máa ń ràn síta tí gbogbo rẹ̀ a mọ́lẹ̀, tí a lè máa ṣe ohun tí a bá ń ṣe lọ. Ṣùgbọ́n tí a bá ti bọ́ sí òòru, òkùnkùn á fẹ́ máa jáde wá. Àwa nílò láti tan àtùpà wá fún ìríran tó péye tàbí ká tan ṣákábùlà wá tí a máa ń fi òwú sínú ike. A wá bu epo kékeré si, awa máa jó fùlà fùlà fùlà. A máa ṣọ́ra wa o tá bá ti ń tán lákòókò náà kó má ba ọ̀rọ̀ má ṣọ́.

Mo máa ń fẹ́ran ẹ̀ṣọ́ lọ́pọ̀lọpọ̀ torí pé tí bá ti fi ẹ̀ṣọ́ sára mi wón máa mọ̀ wípé ilé ọba ni mo ti jáde wá torí bẹ́ẹ̀ ni wón se ń pè mí ní Adébísí. Adé yẹ́n Bísí. Ó bí sí mi ní, ní gbogbo ọ̀nà torí pé mo fẹ́ran ẹ̀ṣọ́ gidi gan. Mo fẹ́ran ẹ̀ṣọ́ ju ìyá mi tó jẹ́ ayaba lọ. Mo sì fẹ́ran ẹ̀ṣọ́ ju bàbá mi tó jẹ́ ọba lọ torí pé Adérẹwà ni bàbá mi máa ń pè mí. Adéṣẹ̀wà mo wá ṣẹ wà nínú ààfin ni.